Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Kódà lónìí gan, mo ti sáré. Mo ti sáré dárí ní àárọ̀ yìí. Mo máa ń sáré ní òpin ọ̀sẹ̀, ọjọ́ méjì tí mọ ń kẹ́yìn ọ̀sẹ̀, iyun satide, Sunday mo máa tún máa fi ń sáré. Táyẹ́ bá dẹ̀yọ̀ náà lójoojúmọ́, mo máa ń sáré fún bí i ìṣẹ́jú díẹ̀

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún iléyá. Ìdí tí mo sì nífẹ̀ẹ́ tí mo fi fẹ́ràn àjọ̀dún iléyá ju ni pé lásìkò yìí ni àwọn Mùsùlùmí níbi gbogbo, àwọn tí o bá sì pẹ̀lú àwọn ẹbí wọn ó máa padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn láti lọ sẹ̀ àjọ̀dún yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn Mùsùlùmí máa ń pa ẹran fún àjọ̀dún yìí.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù òun náà ni ojú ọjọ́ tí ó, tí ó kò gbóná jù, bẹ́ẹ̀ sì ni kò tútú jù, ó kà wá fẹ́ẹ́fẹ́. Ojú ọjọ́ ò dudu jù, bẹ́ẹ̀ sì ni kò rọrùn jù. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Ìwà tó dará jẹ nígbà tí a bá ń jẹun jẹ́ ǹkan tí àwọn òbí wa fi kọ́ wa láti kékeré. Fun apẹ̀rẹ̀, wọ́n ní tí a bá ń jẹun, à gbùdọ̀ máa sọ̀ ọ́. Tí a bá ń jẹun, àgbùdọ̀ máa kọrin. Tí a bá ń jẹun, àgbùdọ̀ máa se nkán míràn. Oúnjẹ ni ka gbájúmọ́. Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ìtọ́jú àwọn ọjà jẹ́ ǹkan tí mo máa ń ṣe. Tí eeyan bá ń ṣe ìtọ́jú àwọn ọjà, èeyan ó fi mọ̀ nígbà tí ọjà kan bá fẹ́ bàjẹ́ àbí tó bá ti súnmọ́ àti bàjẹ́, èyí ó sì tètè mọ̀ oun tiyàn ó ṣe sí kí ó tó bàjẹ́.

Ti mo bá wà nínú ọkọ̀, ohun tí mo máa ń gbọ́ náà ni orin tàkasúfèé. Tí mo ò bá wá gbọ́ orin tàkasúfèé, mo máa ń gbọ́ wáàsí tàbí kí máa gbọ́ àyákà alùkúrání. Àwọn tí mo máa ń gbọ́ ni nígbà tí mo bá wà nínú ọkọ̀ orin tàkasúfèé, wáàsí tàbí àyọkà alùkúrání.

Èso tí mo fẹ́ràn jíjẹ jù ọ̀hun náà ni èso apple. Gẹ́gẹ́ bí àwọn ibò ṣe sọ, tọ́ ní pé "One apple a day keeps the doctor away." ẹ̀mí náà wà nígbàgbọ́ sí pé tí ẹ́eyan bá ńjẹ apple kan lójúmọ́, ara ẹ́eyan yóò máa jí pepepepe. Fún ìdí eyìí, mo fẹ́ràn èso apple ní jíjẹ díẹ̀ gan.

Bẹ́ẹ̀ni, mo màá n wọ fìlà. Mi ò ní fìlà kan láì wọ̀. Emi ní fìlà ìbó, ìyùn face cap mò ń wọ̀, fìlà Yorùbá, ìyùn fìlà pàjá, fìlà sẹ́nétọ̀ mò ń wọ̀, bẹ́ẹ̀ni mò máa ń wọ fìlà. Ìlà jẹ́ ǹnkan tí mò máa ń wọ̀. Tí mi bá wọ fìlà, ó máa ń ṣe bíi pé ìmúra mi ò tíì pé. Bẹ́ẹ̀ni, mò máa ń wọ fìlà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Àwọn ẹmi ni ètò tó ń ṣe lórí tẹlifísàn tí àkọ́lé rẹ̀ n jẹ́ pàpá àjaskò, mo máa ń wò ó. Bẹ́ẹ̀ sì ni ètò kan náà n bẹ̀ tí wọ́n ṣe tó ń pè ní Ọlọ́wọ́ Síbí, mo máa ń wò ó. Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn.

Fóònù alágbèéká tí mò ń lò, òwú naa náà ni fóònù Samsung A zero seven. Èyí tí ilé iṣẹ́ Samsung fòwo ara wọn tó ń ṣe jáde ní ọdún tó lọ, iyẹn ọdún 2025. Èyí oṣù September ọdún 2025. Fóònù alágbèéká tí mò ń lò ni Samsung A zero seven.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Orí Íńtánẹ́ẹ̀tì ni ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kíkọ ẹ̀mí ni crypto ní ṣíṣe. Crypto currency ò jẹ́ ǹkan tí mo kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn ǹkan mìíràn bẹ́ẹ̀ tí mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Àkókò tí ọ́fíìsì mi ṣí náà ni aago mẹ́jọ àárọ̀. Àgo mẹ́jọ àárọ̀ ni àkókò tó ọ́fíìsì mi ṣí tí ọ́fíìsì mi ṣí ni aago mẹ́jọ àárọ̀. Àkókò tí ọ́fíìsì mi ṣí ni ago mẹ́jọ àárọ̀.

Àwọn ojú òpó ayélujára tí mo wà jẹ́ Facebook, Twitter, WhatsApp, X èyi oun tí ó jẹ́ Twitter nígbà kan. Bẹ́ẹ̀ sì ni mo wà lórí òpó ayélujára Snapchat. Àwọn ojú òpó ayélujára tí mo wà jẹ́ Facebook, X èyàn Twitter nígbà kan rí, WhatsApp, Instagram àti Snapchat.

Batiri fóònù mi ò o lágbára gan, ó máa ń gbé mi fún wákàtí méjìlá tàbí jù bẹ́ẹ̀ lọ. Batiri fóònù mi ní agbára gan, ó máa ń gbé mi ní wákàtí méjìlá tàbí jù bẹ́ẹ̀. Fún wákàtí méjìlá tàbí jù bẹ́ẹ̀ lọ.

Mo máa ń kojú àwọn ìṣòro oníbi iṣẹ́ pẹ̀lú ọkàn líle, wípé "à, ìṣòro yìí ó wà á bọ́ orí ẹ". Mo máa ń kojú ìṣòro oníbi iṣẹ́ pẹ̀lú ọkàn dáadáa pé ìṣòro lè ó ti wà náà á bọ́ orí ẹ. A máa ń kojú ìṣòro oníbi iṣẹ́ pẹ̀lú ọkàn dáadaa wípé ìṣòro lè ó ti wà ó á ṣí bo.

Àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́, bí mo ṣe máa ń ṣe ètò wọn ni, mo máa ń kọ àwọn ètò ìsọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ ní àárín àwọn ẹlẹgbẹ́ sílẹ̀ kó tó di ọjọ́ún. Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́, òun ni pé màá ti kọ àwọn ètò ìsọ̀rọ̀ mi sílẹ̀.

Bí mo ṣe máa ń gbọ́rọ̀ àwọn oníbàárà rí, mo máa ń gba nọ́mbà àwọn oníbàárà mi tí mi ò bá rí wọn má wa pe wọn lórí ẹ̀rọ ayéle àbí lẹ́rọ̀ ẹ̀rọ àbánisọ̀rọ̀ tàbí kí n kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára bí mo ṣe máa ń gbọ́rọ̀ àwọn oníbàárà rí.

Àwọn èrò mi fún ọjọ́ iṣẹ́ ọjọ́ iwájú nìyí, mò ń gbàdúrà kí àwọn iṣẹ́ ọjọ́ iwájú kó jẹ́ àwọn iṣẹ́ tí yóò rọrùn, iṣẹ́ kékeré owó ńlá, iṣẹ́ ńlá owó ńlá. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú nìyẹn. Awọ̀n èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé mò ń gbàdúrà mo sì ń léro fún àwọn iṣẹ́ tí yóò máa rọrùn tí ó dẹ̀ máa yọ owó tó pọ̀.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi báyìí. Pẹ̀lú ẹbí mi, a máa jọ ń wo fíìmù tẹlifíṣàn. Bẹ́ẹ̀ sì ni a máa ń pa àlọ́, a máa jókòó, a máa ń pa àlọ́. Báyìí ni mo sì máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi. Pẹ̀lú ẹbí mi, bí a ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi rèé, a máa ń jókòó papọ̀ láti pa àlọ́. Bẹ́ẹ̀ sì ni a máa ń jókòó papọ̀ láti wo tẹlifíṣàn.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ọwọ́ ọ̀tún, máa sì wo wọ́n ní ojú tí mo bá ń gba ọwọ́ wọn. Tí mo bá ń gba ọwọ́ àwọn àgbàlagbà, màá fi ọwọ́ ọ̀tún gba, ọwọ́ méjèèjì máa fi ọwọ́ sìí, màá fi kún ọwọ́ ọ̀tún mi láti gba ọwọ́ wọn, má sì ṣe bí ẹni fẹ́ lọlẹ̀ díẹ̀

Ó ti pẹ́ tí mo ti sunkún, ẹkún ó ti pẹ́ tí mo sunkún, ó ti pẹ́ gan tí mo sunkún. Mi ò le rántí ìgbà tí mo sunkún, yóò ti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn tí mo sunkún gbẹ̀yìn. Yóò ti máa tó ọdún mẹ́wàá sẹ́yìn tí mo sunkún gbẹ̀yìn. Yóò ti tó ọdún mẹ́wàá sẹ́yìn tí mo sunkún gbẹ̀yìn.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi rè é. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé láti ọjọ́ Monday sí Friday ni mo fi ń lọ ibi iṣẹ́. Tí mo bá ti lọ ibi iṣẹ́ láti ago méje, àárọ̀ máa dárí ní ago mẹ́fa ìrọ̀lẹ́. Tó bá di'jọ́ Sátidé, Sunday, àwọn oun tó bá yẹ kí n ṣe pẹ̀lú ìgbésí ayé mi, mò ń se wọ́n. Bẹ́ẹ̀ ni tí mbá dárí láti ibi iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan t'áyè bá yọ tó bá ní oun tó yẹ kí n ṣe pẹ̀lú ìgbésí ayé mi, màá ṣe é.

Orin tí mo fẹ́ràn jù ọ̀un ni orin Tàkasúfèé. Orin Tàkasúfèé ni mo fẹ́ràn jù. Orin Tàkasúfèé tí mo wá fẹ́ràn jù, ó jẹ́ orin tí TML Vibes tó kọ, tí àkọlé rẹ̀ jẹ́ Alhamdulillah. Orin TML Vibes tí ó kọ, tí àkọlé rẹ̀ jẹ́ Alhamdulillah ni orin tí mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ sì ni orin Tàkasúfèé nìyí.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, òun ni ìgbà tí bàbá mi bá mi ra kẹ̀kẹ́ nígbà tí mo pé ipò kìíní ní ilé ìwé wa. Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ní ìgbà tí bàbá mi bá mi ra kẹ̀kẹ́ nítorí pé mo gbé ipò àkọ́kọ́.